Bẹ́ẹ̀ni, mo máa ń sábà pa àwọn fáìlì mi pamọ́. Kódà mo ní àwọn fáìlì tó pọ̀ tí mo fi pamọ́. Àwọn fáìlì pọ̀ tí mo fi pamọ́

Irú ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ni ẹ̀bùn tó bá lálà fia, ẹ̀bùn tó ṣe pé èmi náà lè gbà tí wọ́n bá fún mi. Àwọn ẹ̀bùn tí wọ́n sojúlọ́yin, ẹ̀bùn tó da. Kódà kí ẹ̀yàn máa rẹ́rìn sí ẹ̀yàn gan. So ọkọ a, ọkọ a pé máa ṣe sọ dá kọ́ ni, kí a máa ṣe ìtọ́rẹ, má ṣe kíni ló, abẹ ló wà. Àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún ni àwọn ẹ̀bùn tó da, àwọn ẹ̀bùn tó da, tó da, tó da pọ̀.

Rárá o, rárá o. Mi ò mọ̀ bí a ti ń ya àwòrán. Rárá, mi ò mọ̀. Mo ń gbìyànjú ẹ ń gbà kan, mo sún mọ pé àwọn ngbà tí mo kére ń gbà yẹ́n, ṣùgbọ́n mi ò rí ṣe. Kò dẹ́ ẹ wù mí lá, kò n se nnkan tó wù mí láti ṣe. Mo wá gbe júlẹ̀

Ojú ojó tí mo fẹ́ràn jù òun ní ojó tí wón ń pè ní ojó Friday. Nítorí àánù Ọlọ́run máa ń pọ̀ gaan láwọn ní ojó Friday yìí. Àṣìkò tí a lè fi wá ìyónú Ọlọ́run púpọ̀. Bẹ́ẹ̀ ni mo fẹ́ràn jù, àti pé.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nítorí èmi ti ẹ̀ jẹ́ ẹnìkan tí ó máa ń sábà lo fóònù fún àwọn ìpàdé tó pọ̀. Àwọn ìpàdé tó pọ̀. Mo fẹ́ran ìpàdé lórí fóònù nítorí a lè nígbà mii, nígbà mii, a lè máa ríra wa ṣùgbọ́n à ń gbọ́ nǹkan tó ní kári kún ṣọ láìsí ń bẹ pẹ̀lú wọn. Eri bose tó. Mo fẹ́ran ìpàdé lórí fóònù àti pé ó tún máa ń bo èèyàn lásìrí, ó máa ń bo èèyàn lásìrí, ó jẹ́ nǹkan tó máa ń bo èèyàn lásìrí.

Ní ìgbà mí, mo lè wọ ọkọ̀ lọ síbẹ̀. Ní ìgbà mí, tó bá jẹ́ iṣẹ́ tí mò ń ṣe ní agbègbè mi, mi ò ní, mi ò ní gbé ọkọ̀ lọ síbẹ̀. Mi ò ní gbé ọkọ̀ lọ síbẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà, máa ń gbé àwọn ọkọ̀ ẹlẹ́ṣẹ̀ méjì lọ síbẹ̀ àti ẹlẹ́ṣẹ̀ mẹ́ta.

Bẹ́ẹ̀ni, mo màá ń bínú gbà mí, mo le bínú kúnnu ọkọ̀, ṣùgbọ́n kò wá ń ṣe gbogbo ìgbà. Ènìyàn ò gbọdọ̀ jẹ́ ẹni tó máa ń bínú sáwọn ènìyàn ní gbogbo ìgbà. Ẹ̀yán gbọdọ̀ ní ìfámọ́ra sáwọn ènìyàn, ó dẹ́ gbọdọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti suru làti fí bá awọn ènìyàn lò, ní mi ò kí ń bínú ní igbà mí, ó lè wáyé ìbínú, kò sí ibi tí ìbínú ò tí lè wáyé. Ìbínú, ìbínú lè wáyé nínú ibikíbi, ṣùgbọ́n ènìyàn ló máa ń wá járae gbà lọ́wọ́ ìbínú, jarae gbà lọ́wọ́ ìbínú. Àti pé ẹni tó bá ń tẹ ìbínú mọ́lẹ̀, tó bá ti bínú o tẹ ìbínú yẹn mọ́lẹ̀, Ọlọ́run máa ń sábà ṣàfọrìji fún iru wọn bẹ́ẹ̀ni.